Ó dára láti kó owó pamọ́. Bí a bá kó owó pamọ́, a rí owó náà náà ní àkókò tó bá yẹ kó nu. Ìdí nìyẹn tí ènìyàn ti ń kó owó pamọ́ torí a jẹ iṣẹ́ kù.

Ìṣòro níbi iṣẹ́, ti èyàn baní suuru. Í-ìyí tí ẹni máa fi sá fún keyan dojú kọ ìṣòro náà, korí pé ìṣòro náà kúrońbẹ, ju kò wá máa sá fún.

Mo máa ń ṣètò dáadáa. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn etò. Máa ṣètò gbogbo ǹkan kí gbogbo ǹkan rí bí ó ṣe yẹ kó rí. Ó dára kí ènìyàn maa ṣètò. Màá rí pé gbogbo ǹkan lọ lẹ́sẹẹsẹ ni ẹyọ kookan láìsí ìdádúró.

Wákàtí mélòó ni ó wà? Ó máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́jo ni mò ń fi ṣiṣẹ́ ní ojoojúmọ́.

Irú etígbọ̀ wò ni o máa ń lò? À, etígbọ̀ méjèèjì pàtàkì jùlọ etígbọ̀ ọwọ́ àlàáfíà ni mo máa ń lò jù.

Ṣé o máa ń kọ ǹkan lórí ìntanẹ́ẹ̀tì? Yes, bẹ́ẹ̀ ni, mo máa ń kọ oríṣìíríṣìí ǹkan lórí ìntanẹ́ẹ̀tì tó sì máa ń fún mi ní owó.

Irú aṣọ wo ni o fẹ́ràn? Mo fẹ́ràn láti wọ aṣọ pupa àti aṣọ aláwọ̀ búluú. Ni kọ́lọ̀ aṣọ tí mo fẹ́ràn láti máa wọ ní gbogbo ìgbà.

Ṣé o máa ń fi ìdáàbòbò òórùn sara bẹ́ẹ̀ ni, màá lọ sí abiya mi, màá tún lo èyí tí mo máa ń fi sí aṣọ àti èyí tí máa ń fi sí gbogbo ara mi táwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní body spray.

Ṣé o ń rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ni? Rárá o, mi ò rìn pẹ̀lú ọkọ̀ ojú irin, ṣùgbọ́n mo máa ń rìn pẹ̀lú ọkọ̀ ní òpópó-ọ̀nà tàbí ọkọ̀ tó ń rìn ní orí omi.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? A! Fóònù mi ò kí ń gbóná o. Àfi lẹ́ ẹ kò, kò kí ń gbóná. Gbogbo ìgbà ló máa ń tutù. Kò sí bí mo ṣe lò ó tó. Kò ń gbóná.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá ń lọ sùn? Mo máa ń wọ aṣọ ìwọ̀sùn, tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní night gown. Oun ní aṣọ tí mo máa ń wọ̀ tí mo bá fẹ́ sùn.

Ṣé o ti rìn irìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo rìn irìn àjò lọ sí ìlú Ìbàdàn, ìlú Delta, ìlú Ondo, ìlú Ọ̀ṣun, oríṣìíríṣìí ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dé Ìlọrin.

Ṣé ẹ̀yin máa ń fọ? Máa ń fọsọ ní gbogbo ìgbà. A sì máa ń fọ gbogbo nǹkan tó bá dẹ́ ti ní àyíká àbí nínú ilé mo máa ń fọ, torí mo fẹ́ran ìmọ̀tótó lọ́pọ̀lọ́pọ̀. Mo fẹ́ran ìmọ̀tótó gan.

Ìgbó ńa jẹ́jẹ́, irú wo ni o fẹ́ràn ni nínu yàrá rẹ? À, mo fẹ́ràn, ẹ, ẹ̀rọ fáànù tó máa ń fẹ́ gẹ́gẹ́ gẹ́. Mi ò fẹ́ràn è tó máa ń pariwo.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyara? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé àwọn òfin ìyara ọkọ̀, gbogbo àwọn òfin tí ènìyàn máa ń ṣe nípa ọkọ̀, òfin kí ènìyàn máa rìn ní òpópónà láì láì jẹ́ jẹbí.

Put for cup now. Sé o wọ glass rárá o? Mi ò kí ń lò glass. Ojú mi ni. Mii lo glass. Bu sínú cup ta máa mu. Mi lo glass.

Mo fẹ́ràn láti máa kọ orin Kristẹni, mo fẹ́ràn láti máa kọ orin Kristẹni, ní mo máa kọ ní gbogbo ìgbà torí ó máa ń mú mi lóbìí, mú mi gùn.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni mo fẹ́ mọ̀ síi nípa ìmọ̀ ìjìnlẹ̀ kọ̀m̀pútà. Mo fẹ́ mọ ìmọ̀ ìjìnlẹ̀ tí AI, ìmọ̀ ìjìnlẹ̀ mo fẹ́ mọ̀ síi àwọn kọ̀m̀pútà mo fẹ́ mọ̀ síi.

Mo máa ṣe àyẹ̀wò ní gbogbo ìgbà. Àyẹ̀wò ìmẹ́ẹ̀lì, màá ṣe àyẹ̀wò ara mi, màá ṣe àyẹ̀wò ojú, màá ṣe àyẹ̀wò etí, èyí ni màá ṣe àyẹ̀wò inú ní gbogbo ìgbà torí ó dára kí ènìyàn máa ṣàyẹ̀wò ara rẹ̀